Rárá, bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀dẹ tí wá ni ìrora, ó tún pé oríṣìíríṣìí ni màá bá ènìyàn sọ̀rọ̀. Ntí mò ń bá ènìyàn sọ̀rọ̀ ni pé koribákọ̀ ni ara mi tàbí koribákọ̀ ni ojú mi pé lóòrè wo nìyí, ìrora ṣiṣọ́ kò máa ṣe mí bákan bákan, màá kàn wí gbẹnu mi dákẹ́ ni. Ṣùgbọ́n tí mo bá rí pé ènìyàn tí mò lè bá sọ̀rọ̀ ni.

Oríṣiríṣi ni ìnáwó polówó mi, ìlànà ìpolówó tí oríṣiríṣi mo lè lò láti fi polówó òjà tí mo bá fẹ́ tà fún ènìyàn. Lódẹ́ tún dá lé lórí ohun tí mo bá ń tà ní àkókò yẹn, òun ni màá fi polówó. Mo lè polówó fún ènìyàn ní orí kiri àbí kí n polówó láti orí ẹ̀rọ amóhùnmáwòrán tí màá ṣe ní bishop náà sọnù.